Sọ fún wa nípa àṣà tí o fẹ́ yí padà. Àṣà tí ó wù mí láti jẹ́ kí wọ́n yí padà ni kí wọ́n jẹ́ kí àwọn obìnrin máa wọ shoti ó dá tí ó dé lè. Kí wọ́n sì má jẹ kí àwọn ọkùnrin má gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ́ ẹ̀dín torí wípé ẹlẹ́wọ̀n ni ó máa ń gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ́ ẹ̀dín torí wípé wọ́n ni okùn tí wọ́n fi gbé ṣòkòtò wọn dúrò. Ti a ba si le se èyí, eleyi yio je ki àwọn omobirin wa ma múra dada ni àwùjọ, ko si ni fa ki won ma se yama yama bi won shey n se. Eleyi yóò dín obìnrin oníbàjẹ́ kù ní orílẹ̀. Eleyi ó sì jẹ́ kí àwọn ọmọkùnrin wọ́n máa ṣe dáadáa pẹ̀lú.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Mo sì nífẹ̀ẹ́ sí kí n máa wo àwọn ètò nípa Yorùbá, ìjìnlẹ̀ Yorùbá àti àwọn fídíò àgbéléwò. Bẹ́ẹ̀ sì ni mo nífẹ̀ẹ́ sì kí n máa wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórí tẹlifíṣàn.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni olómi ọsàn tí wón máa ń mu, tí wón máa ń fọn sínú ke. Ilé tí wón máa ń mu ní ojú patí. Mo sì fẹ́ràn Coca Cola púpọ̀. Páápàá jù lọ eleyi tí ó bá tutù dáadáa.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. A ó bu omi sí orí wa, sí àárín orí wa, a ó ma fọwọ́ rin ara wa títí dé ìsàlẹ̀. A ó fọ àtẹlẹsẹ̀ wa dáadáa. Bí a bá wù, bí o bá wù wa, a lè fi ọṣẹ sí kànnikan kí a fi gbo gbogbo ibi tí ó dọ̀tí ní ẹsẹ̀ wa. A ó sì bu omi sí ara kí a fi ṣan ìdọ̀tí ara náà nù.

Báwo ni o ṣe ń yan ẹ̀bùn? Mo máa ń yan ẹ̀bùn pẹ̀lú eléyìí tí mo bá rí pé ó da lọ́kàn tèmi bí mo ṣe ń wò ó àti ìwúlò tí mo mọ̀ pe mo máa rí lára rẹ tí mo bá mu tán. Ẹ̀bùn tí mo sì fún ènìyàn kẹ́yìn, òun ni ìgbà tí mo fún eeyan ní ẹ̀bùn ìwé.

Nírun èrò rè, kíni ó s abúlé àti ìlú nlá pò? Ohun tó so abúlé àti ìlú nlá pò ni pé, ìlú nlá ni ó máa n jẹ ọba, bẹ́ẹ̀ sì ni àwọn ìlú kéké tí ó wà lábẹ́ wọn, baálẹ ni won máa n jẹ. Obá ìlú nlá ni ó máa pàsẹ fún àwọn baálẹ bí wón o ṣe máa túkọ ìlú wọn atí nkan tí wọ́n gbọdọ sé àti nkán tí wọn o gbọdọ sé, kí ìlú ba lè máa lọ sí iwájú.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo nífẹ̀ẹ́ kí ń máa fi kọ́kọ́rọ́ mi sínú àpò ìpamọ́wọ́ mi àbí kí ń fi sínú báàgì tí mò ń gbé lọ ibi iṣẹ́ torí kí ó má bàa sọnù àbí ṣèṣì jábọ́ lọ́wọ́ mi tí bá ń mú kiri.

Oúnjẹ ti o fẹ́ràn ju, oúnjẹ ti mo fẹ́ràn ju ni iyan àti ọbẹ̀ ẹ̀fọ́ tí ó ní egùsí, pàápàá jùlọ tí ó bá ní ẹran díndín lórí, bóyá ìgbín ni o tàbí ẹran màlúù tí ó gbẹ dáadáa.

Sọ fún wa nípa wíwẹ̀ nínú odò. Wíwẹ̀ inú odo nígbà tí òtútù bá mú. Ó jẹ́ ǹnkan ti o nira púpọ̀. Ṣùgbọ́n tí òtútù o bá mú, tí oòrùn ń ràn, wíwẹ̀ inú odò dáa. Rárá, ó máa ń jẹ́ kí omi dé gbogbo ibi wó ibi toyẹ kì omi dé ní ara èèyàn. Mo dẹ̀ kọ́ bí wọ́n ṣe ń wẹ̀ ní odò nígbà tí mo wà ní ọmọ mẹ́ẹ̀ẹ́dógún, fifteen ni mo tí kọ́ bí wọ́n ṣe ń wẹ̀. Ọrẹ mi ni o si kọ mi, ni o kọ mi bi won se n wẹ ni odo mo sì máa ń ṣọ́ra fún kí n má ti orí bọ inú omi, kí n ti orí bọ inú omi fún àsìkò tí ó pẹ́ jù kí n má bàá mumi yó.

Báwo ni o ṣe ń yan oúnjẹ fún àwọn ọmọdé? Mo máa ń yan oúnjẹ fún àwọn ọmọdé pẹ̀lú bíbẹ̀re lọ́ wọn pé oúnjẹ wo ni ó wù wọ́n jẹ, àti pé kí ni àwọn oúnjẹ tí wọ́n fẹ́ràn. Tí mo bá ní, màá fún wọn bí mi oṣì ni, màá fún wọn ní ilé tí mo ní kí wọ́n jẹ ẹ́. Àwọn ọmọdé wọ́n fẹ́ràn kí wọ́n sì máa jẹ àwọn oúnjẹ tí ó bá fúyẹ́ tí kò wúwo bí i oúnjẹ olókèlè. Wọn kò nífẹ̀ẹ́ sí oúnjẹ olókèlè púpọ̀. Wọ́n nífẹ̀ẹ́ láti máa jẹ àwọn oúnjẹ tí wọ́n máa ń fi ṣíbí jẹ ni wọ́n nífẹ̀ẹ́ sí. Tí ó bá sì jẹ́ pé oúnjẹ olókèlè ló wà, mo mọ̀ bí mo ṣe máa ń ro wọ́n kí wọ́n lè jẹ díẹ̀ nbẹ bí o ti è po.

Báwo ni o ṣe ń kọjú òórùn gbígbóná? Bí mo ṣe máa ń kọjú òórùn gbígbóná ni pé tí mo bá tètè máa tètè jí, màá lọ ibi iṣẹ́ mi. Tí m ba sì ti dé ibi iṣẹ́ abẹ́ ìbòji ni mò ń wà títí alé òfi lé. Tí ó bá sì di ọ̀sán mi ò máa n pẹ́ ní abẹ́ òórùn púpọ̀ n ó kúrò ni ṣọ́ọ̀bù mi, n o sì lọ ilé ìjọsìn. Lẹ́yìn tí m ba ti lọ sí ilé ìjọsìn, torí kó jina si ọ̀dọ̀ wa n ó padà sí ṣọ́ọ̀bù mi padà. Ó tún di alẹ́ ni to máa lọ ilé mi tí n ó sì lọ sinmi.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Fún ènìyàn kan tí ó wá sí ọ̀dọ̀ mi, tí kò ní owo lọ́wọ́, tí mo sì mọ̀ lọ́kàn ará mi pé ẹni náà nílò ìrànlọ́wọ́. A nú rẹ̀ ṣe mí, tí mo sì ṣe é fún lọ́fẹ̀ẹ́, tí mo sì ní kí ó máa lọ.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Mo máa ń pàrọ̀ ọkàn mi pẹ̀lú àì-má-gbe. Ọrọ tí ò bá ti nì itumọ, mi ò kí ń gbe sọ́kàn. Mo ma n gbàgbé ń pa re àbí kí n má sọ̀rọ̀ l'órí rẹ̀ mọ́, kí n má bá a dúró nípa rẹ̀. Un o si ṣe àwọn nkan tuntun ti mo mọ pe o se pàtàkì.

Sọ fún wa nípa ewé tí a ń lò fún ìtọ́jú ara. Ara àwọn ewé tí a ń lò fún ìtọ́jú ara ni ewé làpálàpá. A má ń mú ewé náà bo ojú ara ibi tí ó bá ń jù ní ara ènìyàn. A o tan, a o gbo, fi ewe na gbo ara ẹni na. Nígbà tí a bá fi ewé náà bo ara ẹni náà, a fún ni, ki pa, a o fún si.

Sọ fún wa nípa eré àwọn ọmọdé ní agbègbè rẹ. Eré tí àwọn ọmọdé ń ṣe ní agbègbè mi pọ̀ púpọ̀. Lára wọn ni eré òkòtó, tí wọ́n mọ ta òkòtó síra wọn àti eré ina àti omi, tí wọ́n ń múra wọn ní méjì méjì àbí mẹ́ta mẹ́ta àbí mẹ́rin mẹ́rin, tí wọ́n ń mọ le ara wọn. Tí ìkan bá mú òkejì inú wọn, yóò gan an tí ìkejì rẹ yóò sì máa wà ọ̀nà láti tú. Tí ó bá rí tú, wọn yóò padà sílẹ̀. Tí ó bá sí rí tú tí wọ́n mú oun náà, àwọn ni yóò tún máa rí àwọn tó mú wọn.

Mi lọ ibi ilé orin, ó ti pẹ́ púpọ̀ tí mo ti kẹ́yìn, tí o kẹ́yìn tí mo ti lọ sí ilé orin àfi tí mo bá gbọ́ orín ni orí fóònù mi nìkan. Mi ò kí ń lọ sí ilé òrin mọ́. Torí bí wọ́n ṣe máa ń pariwo, wọ́n sì fẹ́ ṣí tìtì òkú sí ibi tí wọn ti máa ronú.

Òwe wo ni o máa ń pa, kí sì ni o túmọ̀ sí nítòótọ́? Òwe tí mo máa ń pa, lára àwọn òwe tí mo máa ń pa ni "Igi ògòró máa gùn mí lójú, a tòkèèrè là tí ń wò ó." "Igi ògòró máa gùn mí lójú, a tòkèèrè là tí ń wò ó." Eléyiì ó túmọ̀ sí wípé kí aburu má bàá ṣẹlẹ̀ sí wa, àwa láowàá àtúnṣe ǹkan tí ó fi ní ṣẹlẹ̀ torí pé ó dáa ká wá ǹkan tí a ó ṣe si tí a ó fi dẹ́kun kí ó má ṣẹlẹ̀ ju kí ó ṣẹlẹ̀ tán kí a máa ke pé báwò làṣẹ fẹ́ wá àtúnṣe si.

Se o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú ahun níbarà rẹ. Mi ò máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbarà mi nítorí pé tí mo bá ti jẹun ní àárọ̀, màá rí pé mo jẹun yóò dáadáa síwájú ètò ààlọ́ ibi iṣẹ́ mi. Oúnjẹ tí n bá sì tì jẹ ní àárọ̀ ni un ó gbé lọ. Ó di alẹ́ kin tó tún jẹ oúnjẹ mìíràn.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń tọ́jú èékánná mi pẹ̀lú pé mo máa rí pé mo máa gé lóòrè kóòrè. Pápa jùlọ láàrín ọ̀sẹ̀ méjì mo nífẹ̀ẹ́ sí pé máa gé èékánná mi. Yatọ́ sí ọ̀sẹ̀ méjì. Láàrín ọ̀sẹ̀ kan náà mo máa rí pé mò ń yọ àwọn ìdọ̀tí tí ó há sí gbẹ̀gbẹ́ ọwọ́ mi àti elé tí ó há sínú èékánná náà kí gbogbo rẹ̀ lè máa mọ́ dáadáa.

Ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìṣòwò mi? Ìwà ìṣòwò mi. Mo jẹ́ eníyan kan tí ó máa n hùwà dáadáa sí àwọn tí ó ń bá mi r'aja tí mo sì máa n ṣe wọ́n pẹ̀lẹpẹ̀lẹ tí mo bá rí ẹni tí ó ń bá mi r'aja dáadáa tí a mọ ọwọ́ ara, síwájú ki wọn to gbé ọjà fún, màá ní kí àwọn ọmọ iṣẹ́ mi, bá mi ṣe ẹni náà ní àlejò. Lẹ́yìn náà ni a ó wá bèrè, a ó wá beere lọ́wọ́ rẹ ohun tí o fẹ́ rà, a ó sì dá ló ń dáadáa.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ rẹ? Mo máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi pẹ̀lú ṣíṣọ́ ìwà wọn àti bíbó bí wọ́n ṣe ń ṣe sí àwọn sími eléyìí àti bí wọ́n ṣe ń bá àwọn kọ́sítọ́mà àwọn tó bá mi rájà, tí wọ́n bá ṣe bá wọn ṣe papọ̀. Eléyìí ni mo ṣe máa ń yan ilé tí ó dá tí wọn yóò yọ èpò kúrò nínú àlìkámà wọn.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Mo fẹ́ràn kí máa wo àwọn ọ̀ṣọ́ bí i ṣéènì, ilé tí mo máa ń gbé sí ọ̀run àti jewelries. Eléyi tí ó máa ń wà ní etí mi méjèèjì tí n bá fẹ́ jáde àbí mo ní ìnáwó kan ti oṣe pàtàkì tí mò ń lọ.

Sọ fún wa nípa ìgbà tí ẹ ko lọ sí ilé mìíràn, ìgbà tí a ko lọ sí ilé tuntun mìíràn. Ilé náà, a ò rí iná. Bóòbà ni wọ́n máa ń fa waala nípa iná. Ẹ̀kàn sí iná náà kò sí omi. Ṣé là ló máa pọn mi ní ìsàlẹ̀ ní àdúgbò kejì kí a tó rí omi lo ní ibi tí à ń gbé náà?

Báwo ni o ṣe ń mu omi ní gbogbo ọjọ́? Tí n báa fẹ́ mu omi, mo máa ń mu owó mi dání. Wọ́n sì lọ ra omi tí ó máa ń dì sínú ọra àbí kí n ra eléyìí tí ó wà nu ike lowọ̀ àwọn tí wọ́n ń tà ǹkan lórí igbá. Wọ́n sì fún wọn lówó. Mo sì nífẹ̀ẹ́ sí kí ń máa mu omi lọ́pọ̀lọpọ̀. Mo máa ń mu omi tó bí ẹẹ́mẹ́ta lójoojúmọ́.

Sọ fún wa bí o ṣe ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó. Mo ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó pẹ̀lú eléyìí tí àgbàrá mi bá ká, tí àbúrò mi bá bèèrè nǹkan ní ọwọ́ mi, tí mo sì rí pé ó nílò rẹ̀, mo tí ń bá ní owó rẹ̀, ń fún. Àbí tí mo bá rí wípé a ò ní oúnjẹ sílé tí a ó jẹ, n ó r'oúnjẹ díẹ̀, n ó fún ìyá mi ní owó kí wọ́n fi ra oúnjẹ fún àbúrò mi láti jẹun.

Báwo ni o ṣe ń tọ́jú ìlera rẹ? Mo ṣe ń tọ́jú ara mi ni pé, mo rí i pé mo máa ń ṣe eré ìdárayá. Á sì lè jẹ́ kí ara mi ṣe yágíyágí. Mi ò kí ń jókòó sójú ọ̀nà kan. Wọ́n á rí pé mò ń ṣiṣẹ́ dáadáa. Ohun tí ó sì máa ń ní mi lára ni kí n dájókòó àbí kí n ṣadede máa sùn ní ọ̀sán. Mi ò nifẹ́ síi. Mo fẹ́ràn kin ma ṣiṣẹ́ ki n si maa da ara mi ya.

Ṣé irìnrìn àjò pẹ̀lú àwọn ọmọdé, tí mo bá fẹ́ rin ìrìn àjò pẹ̀lú ọmọdé, mo máa nífẹ̀ẹ́ sí kí n gbé ọmọ náà sí inú ọkọ̀ tàbí lórí ǹkan ìgò. Mi ò nífẹ̀ẹ́ sí kí èmi àti ọmọdé máa fi ẹsẹ̀ rin ìrìn àjò. Ohun tí ó sì nira níbẹ̀ ni pé àwọn ọmọ kékeré jẹ́, wọn máa ń fẹ́ kí wọ́n ṣà máa ṣeré. Elé yìí ti èmi ò sì nífẹ̀ẹ́ sí kí ọmọ máa bẹ́ nínú ọkọ̀. Torina eeyan ni láti fowo di won mu kon moba ṣeré ki eeyan si kilo fún won pe inú oko ni won wa.

Pa iṣẹ́ tí ó sún síwájú fún ìgbà pípẹ́. Ará, àwọn iṣẹ́ tí mo sún síwájú fún ìgbà pípẹ́ ni títún fídíò ṣe láti lè jẹ́ kí ó wà kí ó dára dáadáa. Mo wa sun àwọn iṣẹ́ náà síwájú láti lè jẹ́ kí n ronú nǹkan tí màá ṣe lée lórí àti láti lè jẹ́ kí n mọ nǹkan tuntun to yẹ́ kí n fi sínú fídíò náà láti lè jẹ́ kí ó dùn dáadáa. Mo bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn fídíò tí ó dára, mo ń gbìyànjú ṣùgbọ́n àwọn fídíò náà ò dáa tó. Ṣùgbọ́n nígbà tí bí mo ṣe n múra sí, bẹ́ẹ̀ náà ni mò ń mọ̀ ọ́n ṣe títí nígbà tí mo sì wá ṣe eléyii tí mo ṣe ní ìparí. Ó wa jẹ́ fídíò tí ó dáa gidi.

Sọ fún wa nípa ṣíṣe ṣọ́ọ̀bù kékeré. Ṣíṣe ṣọ́ọ̀bù kékeré. Tí ẹ̀yàn bá ṣe ṣọ́ọ̀bù kékeré, àwọn ọjà kéékèèké ni ó máa tà. Bíi kó máa ta biscuits, sweets àti àwọn nǹkan tí èèyàn fi ń panu. Ó lè máa ta àwọn nǹkan ńláńlá bíi oúnjẹ ńláńlá. Ohun tí mo sì ń tà náà ni mò ń ta ìwé, mò ń ta àwọn nǹkan tí wọ́n fi ń panu. Ohun tí oníra níbẹ̀ ni pé, ère tí ó wà ní orí rẹ̀ ò tó nǹkan kan. Bẹ́ẹ̀ sì ní tí nǹkan ẹyokan bá din níbẹ̀, ó lè jẹ́ pé gbogbo ère onítọ̀hún ni ó bá a lọ torí pé kò sí ère tí ó pọ̀ lórí iṣẹ́ náà.

Kí ni ò ń sọ fún ẹni tí ó ń ṣe nǹkan lákòókò? Àmọ̀ràn tí mo máa ń gba ẹni tí ó bá ṣe nǹkan lákòókò ni pé n ó sọ fún un pé àwọn nǹkan náà ni ó kọ kọ máa ṣe nǹkan kí àwọn eyàn tó tẹ̀lé. Pé tí òun náà bá ṣe eléyìí, orúkọ rẹ̀ wọn kò ní gbàgbe orúkọ rẹ̀ àti pé yóò mọ gba yìí náà lọ títí láéláé pé òun ló ṣe. Kí ó sì rí pé òun ni ojúṣere délẹ̀ kí ó má ṣe ní ṣe, kí ó ṣe ní kó ṣe dáadáa kí ó má ṣe ní iṣẹ́ àjàmùkú kí àwọn tó ń bọ̀ lẹ́yìn rẹ̀ bá lè máa kẹ́kọ̀ọ́ láta ra rẹ.

Ọ̀nà láti ile re de ọjà ti o súnmọ́. Ọ̀nà láti ile mi de ọjà, a o gba ọ̀nà kan jáde níwájú ọ̀nà ilé mi tí a ó sì máa lọ tọ ara títí a o fi dé ojú ọ̀nà tí ó pín sí mẹ́ta. A ó yà sí apá ìsàlẹ̀ ní apá òsì, a ó sì máa lọ, a ó sọ̀da títí. Lẹ́yìn tí a bá sọ̀da títí tán, a ó yà wọlé sí apá ọ̀tun padà tí a ó sì máa lọ tààrà tí a ó fi dé ọjà tí ó súmọ́ àdúgbò mi. Àwọn tí mo sì máa ń pàdé ni àwọn tí wọ́n ń bọ̀ láti inú ọjà àti àwọn tí wọ́n ń lọ.

Ojú rẹ dára. Bẹ́ẹ̀ni ojú mi dáa. Ó sì mọ́lẹ̀ kédere. Mo máa fi n, kódà níbi tí ojú mi dáa dé tí abẹẹrẹ bá bọ́lẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀, ni un o ri. Ojú mi sì gùn rérége, rérége. Eyan dúdú ni mí tí àwọ̀ rẹ̀ sì ń dán.

Sọ fún wa bí ènìyàn ṣe ń dáàbò bo ara lọ́wọ́ ẹ̀fọn. Tí ènìyàn bá fẹ́ dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ ẹ̀fọn, tí mo bá fẹ́ dáàbò bo ara mi lọ́wọ́ ẹfọ̀n, mo máa ń ra ogun ẹfọ̀n ti ń òfì fi gbogbo inú ilé. Ilé yóò pa gbogbo ẹ̀fọn tó bá wà nínú ilé. Bóyá eléyìí tí ó ti sápamọ́ sí ara ògiri ní àbí eléyìí ti ń fò káàkiri inú ilé. Ní àkókò alẹ́ ni wọ́n sì máa ń jáde. Ẹni tí ó sì ràn mí lọ́wọ́, òun náà ni ọ̀dọ̀ ẹni tí mo ti ra ògùn ẹ̀fọn náà.

Sọ fún wa bí ọ̀nà ṣe ń rí ní àkókò ojo. Ní àkókò òjò, ọ̀nà ò kí ń da, pàápàá jùlọ ọ̀nà oko tí ènìyàn máa ń gbà kò kí ń sábà da. Gbogbo nǹkan, irinṣẹ́ tí ó bá ń gba ibẹ̀ ni yóò máa, ni yóò rí balabala tí nǹkan ó bá la balabala. Ó sì máa ń ba táyà maṣíìnì ó máa ń jẹ́ kí ó dọ̀tí, ó sì máa ń bà á jẹ́.

Sọ funwa bí o ṣe ń kó ohun èlò tuntun. Mo máa ń kó ohun èlò tuntun pẹ̀lú pé, n o wo oun ti moni àti àwọn ǹkan tí mi ò ni àwọn eléyi tí mi ò bá ti ní ní nǹkan èlò tuntun, àwọn ni n o fi bẹ̀rẹ̀. N o sì béèrè lọ́wọ́ àwọn ọmọ iṣẹ́ mi, kí ni a ní? Kí ni àwọn nǹkan tí a o ní? Tí wọ́n bá ti ṣàlàyé fún mi, báyi ni n o ṣe mo ǹkan tuntun tí a o ra kò sì máa gbà mí jù ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan lọ.

Sọfún wa nípa fífi fóònù ránṣẹ́ owó. Mo máa ń fi fóònù ránṣẹ́ owó lọ́pọ̀lọpọ̀ ní ojúmọ́, nígbà mìíràn ẹ̀ẹ̀mẹta, nígbà mi í ẹ̀ẹ̀mẹrin lójúmọ́. Ẹni tí mo sì máa ń fi ránṣẹ́ sí ni àbúrò mi àti ẹ̀gbọ́n mi. Oun tí ó sì nira jù ni pé, tí mi ò bá kọ àkáǹtì rẹ̀ dáadáa, mo lè lọ fi ọwọ́ ránṣẹ́ sí ẹnti ó yẹ kí n fi owó ránṣẹ́ sí.

Báwo ni ríra ohun ṣe ri tẹ́lẹ̀ tẹ́lẹ̀, báwo sì ni ó ṣe rí nísinsìnyí? Ríra ohun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jẹ́ nǹkan tí ó nira. Tí a bá fẹ́ ra nǹkan, a ní láti rí ẹni náà ní ojúṣọjú kí a tó lè ra nǹkan ní tẹ́lẹ̀ ń tẹ́lẹ̀. Ṣùgbọ́n nísinsìnyí, ọ̀làjú ti so ayé dì ẹroo. A lè ra nǹkan ní orí tẹlifóònù wa ti a n gbe dani níbi tí a wà níbí iṣẹ́ wa tí wọ́n sì waa gbé bá wa níbẹ̀ láisepe á rí ẹni náà, a ó sì bá a sọ̀rọ̀ lórí fóònù. Kò sí nígbà àsìkò tí ó pọ̀ tí a ó fi ríra wa tí a ó sì gba nǹkan tí a ó dà.

Ni inú rẹ, kíni ó ń sọ nù ní agbègbè rẹ? Ohun tí ó ń sọ nù ní agbègbè mi ni pé kò sí olóòótọ́ ènìyàn mọ. Gbogbo ènìyàn ti o ye ki a fi inú tan ni won ti di ènìyàn burúkú. Ọba kò ṣẹ̀tọ́ fáwọn ìjòyè abẹ́ rẹ̀. Oloye náà ko so ooto fún oba mo oníkálùú ń pàrọ̀ tánra wa. Ǹjẹ́ tí le pà mọ́ ni pé kí oníkálùú á fi ọkàn ṣọ̀kan kí a máa sọ òótọ́ fúnra wa kí ìlú lè dáa.

Sọ fún wa ohun tí ò ń sẹ nígbà tí ọmọ bá ń ṣàìsàn. Ohun tí mo máa ń ṣe nígbà tí ọmọ bá n ṣàìsàn, ohun tí màá kọ́kọ́ ṣe ni pé màá súnmọ́ ọmọ náà, màá bèrè lọ́wọ́ ọmọ náà pé báwo lo ṣe ń ṣe? Ṣé orí ń fọ́ ni àbí ara rẹ̀ ń gbóná? Àti pé irúu kí ló ń sẹ? Ṣé ọ rí ọrùn sùn dáadáa àbí kò rí sùn? Màá di ọwọ́ rẹ̀ mú, màá yẹ̀wò. Eléyìí ni ó fi mọ̀ irú nǹkan tí ó ń sẹ tí màá sì lè fi mọ àbí kí n gbe lọ sí ọ̀dọ̀ dókítà tí mo bá rí pé apá mi oló káà tí wọ́n sì tọ́jú rẹ̀.

Sọ fún wa nípa abúlé tí o mọ. Oríṣìíríṣìí abúlé ni mo mọ̀, ní àyíká ọ̀dọ̀ wa. Abúlé Kájọ́la, abúlé Aláfẹ́, abúlé Tèmídire. Wọn mu kan wa nu rẹ̀, ìyá abúlé Aláfẹ́. Abúlé Aláfẹ́ jẹ́ abúlé kan tí ó kéré, tí àwọn ènìyàn tí ó ń gbé níbẹ̀ lọ ò le ju ọgọ́rùn-ún ènìyàn lọ. Àwọn tí ó sì wà níbé, wọn kò ní ẹ̀rọ ilọ́ta. Èèyàn méjì péré ni ó ní ẹ̀rọ ilọ́ta ní gbogbo abúlé yìí. Òkúta ni won ma fi n lo ata won ti won ba ti fe jẹun.